Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn pín oúnjẹ mi, pàápàá jùlọ pẹ̀lú àwọn ènìyàn tí mo fẹ́ràn bíi ẹ̀gbọ́n mi lọ́kùnrin, ẹ̀gbọ́n mi lóbìnrin, àbúrò mi lọ́kùnrin, àbúrò mi lóbìnrin, bàbá mi àti ìyá mi, àwọn mọ̀lẹ́bí mi, àwọn ẹ̀, bàbá bàbá mi, bàbá bàbá ìyá mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti àwọn ọ̀rẹ́ mi àti àbúrò mi, àwọn ọ̀rẹ́ mi, àwọn ta jọ n ṣíṣe pọ̀. Gbogbo àwọn èèyàn yìí ló kún àwọn ènìyàn tí mo fẹ́ràn. Ó jẹ́ ọ̀nà, ẹ, oúnjẹ, oúnjẹ pínpín yìí kì í ṣe nípa pínpín oúnjẹ nìkan ló dá lé lórí. Ó tún dá lé lórí, ẹ, ọ̀nà tí èèyàn fi ń fi, tí mo fi lè fi ìfẹ́ hàn àti láti dá àjọṣepọ̀ hàn. Bí mo bá ń, bí mo bá ń ṣe nǹkan yìí, ó máa ń mú mí dùn gidigidi nítorí pé mo mọ̀ wípé bí mo ṣe ṣe é yìí, ó tún jẹ́, ó tún máa jẹ́ kí ìfẹ́ tí wọ́n ní sí mi kó tún yàpá sí i kí wọ́n mọ̀ wípé mi ò láhun. So ní àkó, ní àkọgbẹ́yìn, inú mi máa ń dùn gan láti pín. Ẹ ṣé.

Mo ma ń ri dájú pé ọjà mi dára nípa ṣíṣe àyẹ̀wò rẹ̀ dáadáa kí n tó rà tábí kí n tó tà á. Torí wípé èmi, èmi gan gan fún ra mi, mi ò nífẹ̀ẹ́ sí ọjà tí kò dára. Tí mo bá ra ọjà tí kò dára wálé, inú máa ń bí mi gidigidi. Tí mo bá dẹ̀ mọ ibi tí ọ̀dọ̀ ẹni tí mo sì ra á, mo máa rí wípé mo dáa padà fun. Nítorí náà èmi kò fẹ́ kí n ra ọjà tí kò dáa. Mo máa n fojú wo ìrísí rẹ̀. Tí mo bá fẹ́ mọ bí ọjà ṣe dá, màá fojú wo ìrísí rẹ̀. Mo sì ń ṣàyẹ̀wò rẹ̀ bí ó ṣe rí nípa pe bóyá ó dára àbí kò dára. Mo tún máa n rán tí ìrírí àwọn oníbàárà mi tàbí àwọn ènìyàn tí mo gbẹ́kẹ̀lé gan. Fún mi, ọjà tó dára ó ṣe pàtàkì gan an ni. Torí pé orúkọ rere ó da lórí ẹ̀ ó. Orúkọ rere da. Torí náà ti èèyàn ba fẹ́ kí èèyàn ní orúkọ rere. Kí èèyàn ta nǹkan tí ó dáa fún ènìyàn.

Ọ̀pọ̀ nǹkan ló máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́, ṣùgbọ́n èyí tó ṣe pàtàkì jù lọ fún mi ni ìmọ̀lára pé ohun tí mò ń ṣe níye lórí, ó níye lórí dáadáa, ó sì ń ṣe àfikún sí ìdàgbàsókè ara mi. Ni gbogbo ọjọ́, ohun tó máa ń mú mi ní ìtara ni àǹfààní láti kọ́ ẹ̀kọ́ tuntun. Mo jẹ́ ẹni tí mo fẹ́ràn ìkẹ́kọ̀ọ́ gan, torí náà nígbà tí mo bá rí pé iṣẹ́ tí mò ń ṣe ń fà mí láti ròjinlẹ̀, láti túbọ̀ lo ọgbọ́n orí mi tàbí láti mọ ohun tí mi ò tíì mọ̀ tẹ́lẹ̀, inú mi máa ń dùn gan ni. Mo máa ń rí gẹ́gẹ́ bí àǹfààní láti dàgbà sókèsì. Ohun mìíràn tó tún máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ ni àyíká iṣẹ́ tó dára àti àwọn ènìyàn tí mo ń bá ṣiṣẹ́ pọ̀. Nígbà tí mo bá wà ní ibi tí a ti ń bọ̀wọ̀ fún ara wa, tí a sì ti ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ìbáṣepọ̀ rere, ó máa ń jẹ́ kí n fẹ́ fi gbogbo agbára mi ṣiṣẹ́ gan ni. Mo gbà pé bí àyíká bá dára, inú ẹni máa ń balẹ̀, iṣẹ́ náà á sì rọrùn láti ṣe dáadáa. Pẹ̀lú èyí, ìtẹ́lọ́rùn tó máa ń mú mi jẹ́ kí n fẹ́ ṣiṣẹ́, ìtẹ́lọ́rùn pé mò ń rí àbájáde rere láti inú ohun tí mò ń ṣe, tún máa ń fún mi ní ìtara púpọ̀. Nígbà tí mo bá rí pé àkìtìyàn mi ń mú àtúnṣe wá tàbí pé iṣẹ́ tí mò ń ṣe dá, ó máa ń jẹ́ kí n túbọ̀ fẹ́ ṣiṣẹ́ dáadáa si. Kì í ṣe pé mo fẹ́ yìnyìn nìkan, kì í ṣe pé mo fẹ́ kí wọ́n yìn mí, ṣùgbọ́n mo fẹ́ mọ̀ pé mò ń fi ọkàn rere ṣe iṣẹ́ náà. Ìdí mìíràn tí mò ń fi ń rí ìtara níbi iṣẹ́ ni ìmọ̀lára ojúṣe. Mo mọ̀ pé iṣẹ́ tí mò ń ṣe kò kan mi nìkan, ó tún kan àwọn ènìyàn mi. Ìmọ̀ yìí máa ń jẹ́ kí n ṣiṣẹ́ pẹ̀lú ìmúlọ́kànlé, ìtẹ́lọ́rùn àti ìfarabalẹ̀. Mo fẹ́ jẹ́ ẹni tí a lè gbẹ́kẹ̀lé, ẹni tí a sì lè kà sí alábàápín rere níbi iṣẹ́. Ní ìkẹyìn, ohun tó ń fún mi ní ìtara jù lọ ni ìgbàgbọ́ pé iṣẹ́ jẹ́ apá kan nínú ìrìnàjò ìyè mi. Mo gbà pé gbogbo ibi tí mo bá wà, Ọlọ́run ní etẹ́ kan níbẹ̀ fún mi. Látàrí ìkẹ́kọ̀ọ́ ni o tàbí ìrírí ni o tàbí ìdàgbàsókè ara mi. Ìgbàgbọ́ yìí ń fún mi ní ìtara láti ṣiṣẹ́ pẹ̀lú ìtara ọkàn, ìrẹ̀lẹ̀ àti ìfaradà. Gbogbo àwọn nǹkan wọ̀nyí pọ̀ pọ̀ pọ̀ ni wọ́n mú kí n fẹ́ ṣiṣẹ́ dáadáa.

Mo máa ń lo ọwọ́ ọ̀tún ni o. Ọwọ́ ọ̀tún mi ni mo máa ń lò. Láti ìgbà kékeré mi ni mo ti máa ń lo ọwọ́ ọ̀tún yìí. Ó sì ti di nǹkan tí a mọ̀ momi wípé èmi o, ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Ó rọrùn fún mi ní- ní, ó rọrùn fún mi láti lo ọwọ́ ọ̀tún fi kọ ìwé ní ilé ìwé mi, tàbí kí n fi kọ ǹkan tí mo ba fẹ́ kọ sílẹ̀. Ó de tùn, ó de tùn máa ń rọrùn fún mi láti fi ọwọ́ ọ̀tún mi jẹun, tí n ba fẹ́ jẹ oúnjẹ. Ko bá ṣe òkèlè tàbí oúnjẹ wooro bíi ìrẹsì, ẹ̀wà, gààrí, ẹ̀bà, àmàlà ati bee bee lo. Ní àfikún, ọwọ́ ọ̀tún yìí náà ni mo fi máa ń ṣe púpọ̀ nínú àwọn iṣẹ́ ojoojúmọ́ mi ní ilé. Bí mo bá fẹ́ gbálẹ̀ ni o, àbí mo bá fẹ́ fọ abọ́, ọwọ́ ọ̀tún yìí náà ni mo máa ń lò torí pé ọwọ́ ọ̀tún, oun ni, oun ni ó rọrùn fún mi jù láti fi ṣiṣẹ́. Ó de jẹ́ mi lè fi ọwọ́ ọ̀sì ṣiṣẹ́ bí mo ṣe máa ń fi ọwọ́ ọ̀tún mi ṣiṣẹ́. So, nítorí náà ọwọ́ ọ̀tún, òun ló, oun lo rọrùn jù fún mi nínú ọwọ́ ọ̀tún àti ọwọ́ osi.

Bẹ́ẹ̀ni o, mo ma ń rína dáadáa. Ojú mi, ojú mi, ojú mi sì dára dáadáa. Mo sì máa ń gbìyànjú láti bo ojú mi, láti ṣe ìtọ́jú ojú mi nípa sí sinmi dáadáa. Mo ma ń sinmi dáadáa, mo ma ń rí i wípé mo sinmi dáadáa. Mo sùn nígbà tó yẹ, mo sùn ní àákó. Mo dẹ̀ tún máa ń rí i wípé mo ń dín àkókò tí mo máa ń fi wo, tí mo fi máa ń wọ fọ́n ran, mo máa ń dí ń kú. Mo dẹ̀ tún máa ń lo iná tó mọ́lẹ̀ dáadáa tí mo bá fẹ́ kàwé àti tí mo bá fẹ́ fi ṣiṣẹ́.

Èdè tí mo fẹ́ kọ́ ni èdè Gẹ̀ẹ́sì, èdè Faransé àti èdè Korea. Mo máa ń wo fíìmù lọ́pọ̀lọpọ̀. Ìdí, ìdí sì ni wípé mo máa ń wo àwọn fíìmù yìí láti jẹ́ kí n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní àgbáyé ní àwọn ìlú bòmí tí kìí yàtọ̀ fún ìlú Nàìjíríà tí a ti ń sọ Yorùbá. Àwọn fíìmù yìí ó ti jẹ́ kí n nífẹ̀ẹ́ sí àwọn èdè wọn tí won bá ṣe ń sọ torí mo máa ń wo bí wọ́n, èyí tí wọ́n bá nǹkantan sọ nínú fíìmù náà. Mo fẹ́, mo fẹ́ kọ́ àwọn èdè wọ̀nyí nítorí pé wọ́n lè ṣí ọ̀pọ̀ àǹfààní sílẹ̀ fún mi. Ó lè ṣí ẹ̀, ipò, ipò ńlá sílẹ̀ fún mi níbi gíga tí ma bá àwọn ènìyàn, tí ma bá àwọn ènìyàn sọ ìtumọ̀ èdè sí èdè wọn. Kí wọ́n sì, wọ́n sì tún máa ràn mí lọ́wọ́ láti bá àwọn ènìyàn láti orílẹ̀èdè oríṣìíríṣìí sọ̀rọ̀ dáadáa.

Ọ́fíìsì wa máà ń sí ní àárọ̀ ní dédée agogo mẹ́sàn-án, ṣùgbọ́n èmi má tì ń gbaradì fún iṣẹ́ ní déédé dé ago mẹ́jọ àbọ. Ní àkókò yẹn ní mo má a ń bẹ̀rẹ̀ iṣẹ́ mi kí ń lè pèsè ara mi dáadáa fún gbogbo iṣẹ́ ọjọ́ náà.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi tùràrí. Mo fẹ́ràn láti máa lo tùràrí torí pé ó ń jẹ́ kí n ní ìtẹ́lọ́rùn ara mi. Ó sì tún máa ń jẹ́ kí òórùn gidi kó ti ara mi wá. Nítorí, nítorí èyí, ó máa ń jẹ́ kí àwọn ènìyàn tí wọ́n bá wà ní àyíká mi kí wọ́n tún máa fìtún, kí wọ́n tún bọ̀ fẹ́ràn mi sí torí òórùn tó ládùn, tó lárenri tó, tó wọ́n ń gbọ́ láti ọ̀dọ̀ mi. Ó sì tún máa ń fún mi ní ìgboyà dáadáa. Mo ṣẹ̀ bá yan tùràrí tó rọrùn. Tùràrí tó ye pé tí o bá gbọ́ o máa níìfẹ̀ẹ́ èèyàn síi ni. Tùràrí tó jé wipé tí àwọn èèyàn bá ti gbọ́, wọ́n máa wẹ̀yin wò kí wọ́n wọ ẹni tó kọjá wípé ẹni yìí ó ní òórùn dídùn lára. Irú àwọn tùràrí yìí ni mo máa ń lò. Bẹ́ àti tùràrí tó tún máa ń jẹ́ kí ìwà mi kó yọ, tó máa ń sọ bí irú èèyàn tí mo jẹ́.

Bẹ́ẹ̀ni, mo ma ń jẹ óúnjẹ tó kù nínú ìgbà mi, pàápàá tí óúnjẹ náà bá ṣe dára. Mi ò fẹ́ràn ìdọ̀tí rárá, mí ò dẹ̀ fẹ́ràn ìdọ̀tí oúnjẹ. Tí oúnjẹ bá ti dọ̀tí, tí ìdọ̀tí tí wọ inú ẹ̀, ó má a ń fa àìsàn sí ara. Nítorí náà mo ṣe má n pa oúnjẹ mi mọ́ dáadáa. Mo sì má n bọ̀ tí mo bá ti ríi wípé mi ò ní lè jẹ oúnjẹ yẹn tán lẹ́ẹ̀kan. Mo má a n bo oúnjẹ náà, màá pa á mọ́ dáadáa kí n tún lè jẹ ẹ́ lẹ́yìn náà.

Mo máa ń wọ bàtà oríṣiríṣi gẹ́gẹ́ bí ibi tí mò ń lọ tàbí ohun tí mo fẹ́ ṣe. Nígbà míi mo máa ń wọ bàtà gígùn bíi hílì fún àjọṣe tàbí iṣẹ́ pàtàkì. Mo sì tún lè wọ hílì fún lọ sí ìpàdé ìfẹ́ pẹ̀lú olólùfẹ́ mi tàbí oúnjẹ alẹ́ tí a bá tí emí àti àwọn ta a jọ n ṣiṣẹ́ pọ̀ bá ní ìpàdé láti lọ fún oúnjẹ alẹ́. Mo máa ń wọ̀ nígbà mìíràn. Ní pàtàkì jùlọ, mo máa ń wọ̀ lọ fún ibi iṣẹ́, lọ sí ibi iṣẹ́ tó ṣe pàtàkì láti lè jẹ́ kí n dùn wò lójú. Ní ọjọ́ tí mo bá fẹ́ ìtunú, tí mi o fẹ́ kí wàhálà ó ṣṣ, mi fẹ́ ṣe wàhálà torí pé ti èèyàn bá wọ hílì n gbámi, ó máa ń dùn yàn lẹ́sẹ̀ tí èèyàn ba ti wọ̀ jù. Nígbà tí mi o bá fẹ́ kí wàhálà yi o ṣẹlẹ̀, tí mo fẹ́ rìn pẹ̀lú ìtura, mo máa ń wọ sándàlì tàbí sílípà. Èyí ó máa fún mi ní àlàáfíà ní ẹsẹ̀ mi. Mo tún fẹ́ràn Ṣẹ́nẹ́kà torí pé wọ́n rọrùn dáadáa. Ṣẹ́nẹ́kà mo lè wọ̀ lé aṣọ tí kò bá gùn jù. Tàbí boyà mo fẹ́, mo fẹ́, mo fẹ́ yẹ kí n kí, mi ò fẹ́ ẹ kí ẹ bí mo ṣe rí, kó, kó rí bẹ́ẹ̀ ni wí pé mi ò bíkítà ibi tí mò ń lọ. Mo ṣe máa ń wọ senikà. Ó wá, ó wá, ó máa ń fún èèyàn ní ìtura. Ó dẹ̀ tún ṣẹ jẹ́ bàtà tó dáa, tó dùn, tó ṣé wò lójú.

Mo fẹ́ràn láti wọ aṣọ tí ó rọrùn, tí ó sì dára lórí ara, àti aṣọ tí ó ṣe wòlòjú tó dùn wòlòjú tí o bá ti rí. Mo sábà máa ń yan aṣọ tí ó bá ìrìnàjò tí mò ń lọ mu. Ni ọjọ́ kan, mo lè wọ aṣọ ìgbàlódé bíi jákẹ́ẹ̀tì àti ṣòkòtò. Ni ọjọ́ mìíràn, mo lè yan aṣọ tó rọrùn tàbí aṣọ àṣà. Ohun tó ṣe pàtàkì jùlọ ní wípé aṣọ tí mo wọ kò fi ihohò mi sílẹ̀, kò fi ara mi sílẹ̀, nítorí wípé mo sì mọ iru ẹ̀yàn tí mo jẹ́ pé mi ò sanra. Èmi tún fẹ́ràn aṣọ tó bá gùn, tó gùn dé ọwọ́ mi dáadáa, tó gùn lọ́wọ́ mi dáadáa tí kò fi ọwọ́ mi sílẹ̀, tí kò má, tí àwọn èèyàn máa rí, ẹ́, apá mi jù. Mo, mo fẹ́ràn aṣọ tó bá gùn ní ọwọ́ àti aṣọ tí ó dé orúnkún mi, tí kò fi àyà mi sílẹ̀, tí kò dé fi ìdí mi sílẹ̀ jù. Ó ní mo fẹ́ràn láti máa wọ̀. Ohun pàtàkì jùlọ ní, fún mi ní wípé kí aṣọ tí mò ń, ṣé kí aṣọ tí mo bá wọ̀ kó jẹ́ ohun tó fún mi ní ìrọ̀rùn tí mo ní ìtẹ́lọ́rùn nínú ẹ̀, tí kò ní fún, tí kò ní dójú ti mi, tó sì dára.

Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò kọ̀ǹpútà. Mò ń lò àwọn ìmúlò ààbò bí i ọ̀rọ̀ àsínà tó lágbára, sọ́fítì wẹ́ẹ̀àbò àti mímú kọ̀ǹpútà mi ṣe àtúnṣe lọ́pọ̀lọpọ̀. Mo mọ̀ pé ààbò kọ̀ǹpútà ṣe pàtàkì gan an ni fún mi, pàápàá nínú iṣẹ́ tí mò ń ṣe. Torí náà ni mo máa ń ṣe sọ́ra láti dáàbò bo ìtàn àti àlàyé nípa ara ẹni gidi gan an ni.

Bẹ́ẹ̀ni, mo máà ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn nígbà tí mo bá nílò ìrànlọ́wọ́. Mo gbà pé bíbèrè ọ̀nà kì í ṣe àmì àìlera rárá, dípò bẹ́ẹ̀, ó jẹ́ àmì ìmọ̀lára àti ìgbẹ́kẹ̀lé ara ẹni. Nígbà tí a bá bèrè ọ̀nà, a ń fi àkókò pamọ́ ni. Mo rántí ìgbà kan tí mò ń lọ sí ibi kan tí mi ò tí mọ̀ dáadáa. Mo gbìyànjú láti lọ lo ọgbọ́n orí mi, ṣùgbọ́n mo rí pé mo kan yí ká, yí ṣọtùn, yí ṣó ṣí. Ìgbà tó yá ni gbogbo ọ̀nà náà dàrú mọ́ mi lójú. Ó kù díẹ̀ kí n sọnù níjọ́ yẹn. Nígbà tí mo wà fọkànbalẹ̀, tí mo pa ìgbéraga mi tì, tí mo sì bèrè ọ̀nà lọ́wọ́ ẹnìkan, ó ràn mí lọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ mo sì dé ibi tí mò ń lọ láìsí ìṣòro. Láti ìgbà yẹn lọ, mo ti mọ̀ pé bíbèrè ìtọ́nisọ́nà ń jẹ́ kí ìrìnàjò rọrùn. Ó tún kọ̀ mí nípa ìbáṣepọ̀ torí pé nígbà mí, ìrànlọ́wọ́ kékeré láti ọ̀dọ̀ ènìyàn kan le yí gbogbo ọjọ́ ẹni padà. Ìdí nìyẹn tí mo fi ń ka ìbèrè ọ̀nà sí orin rere tí ó sì mú kí n rí àyè dáadáa sí i.

Rárá o, mi ò ní àwòrán lára o. Mi ò tilẹ̀ nífẹ̀ẹ́ sí fífa àwòrán sí ara mi. Mo sì túbọ̀ fẹ́ kí ara mi wà ní bí Ọlọ́run ṣe dá a ni o. Ṣùgbọ́n mi ò kórìíra àwọn tí wọ́n ṣe nǹkan wọ̀nyí, àwọn tí wọ́n ya àwòrán sí ara wọn. Mi ò kórìíra wọn torí pé ẹni kọ̀ọ̀kan ló ní ohun tí ó ba lára mú Èmi tún lérò wípé àwọn mìíràn máa ń ya àwòrán sí ara wọn bóyá nítorí ǹkan tí ó ṣẹlẹ̀ sí wọn lẹ́yìn ní àtẹ̀yìn wá tàbí nítorí olólùfẹ́ wọn tàbí ń torí ǹkan ìdí kan àbí òmiran Nítorí náà mi ò kórìíra ẹnikẹ́ni tó bá ya àwòrán sí ara rẹ̀. Àwòrán yíyà sí ara èèyàn, ó máa ń dùn wóo ná lójú tí o bá ya ǹkan tó da sí ara rẹ. Ṣùgbọ́n èmi ò, èmi kò ní ìfẹ́ sí yíya àwòrán sí ara mi. Ara mi ti gúnrégé bó ṣe wá yìí, bí ẹlẹ́da ṣe dá mi, ó ti gúnrégé báyẹn. Ẹ̀ṣeun.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń se oúnjẹ. Mi ò fẹ́ máa gbẹ́kẹ̀lé oúnjẹ ìta lójoojúmọ́ torí wípé gbogbo àwọn díẹ̀ nínú àwọn oúnjẹ ìta yìí, wọ́n kò sè won-- won ko see dáadáa, wọn kò bìkítà bí wọ́n ṣe sèé, wọn kò bìkítà omi tí wọ́n fi sèé àti àwọn èròjà tí wọ́n fi sèé. Nítorí náà, mo kọ́ ara mi, mo sì tún kọ́ lára láti ọ̀dọ̀ òbí mi bí a ṣe ń ṣe púpọ̀ nínú àwọn oúnjẹ ojoojúmọ́. Mo gbà pé bí a ṣe ń se oúnjẹ ara ẹni o ń jẹ́ kí a mọ ohun tí à ń jẹ àti bí ó ṣe ń nípa lórí ìlera wa. Síse oúnjẹ tún jẹ́ ọ̀nà kan fún mi láti mójútó ara mi, láti mójútó ara mi. Nígbà tí mo bá wà ní kíçíìnì, mo máa ń ṣe oúnjẹ pẹ̀lú ìfarabalẹ̀. Mo sì ń rí ìtẹ́lọ́rùn nínú ẹ̀. Kìí ṣe pé mo jẹ́ ẹni tó mọ oúnjẹ sè dáadáa ṣùgbọ́n tó mọ oúnjẹ sè gidigidi bí àwọn ṣẹ́ẹ̀fù. Ṣùgbọ́n mo lè ṣe oúnjẹ tó dára tí àwọn èèyàn máa pọ́nú lásí tí wọ́n bá jẹ́, tí inu àwọn èèyàn dè máa dùn sí.

A bí mi ní oṣù kẹrin, oṣù tí mo mọ̀ tí mo máa ń kà sí oṣù ìbẹ̀rẹ̀ tuntun. Nígbà yẹn ni ayé máa ń bẹ̀rẹ̀ sí í tutù, gbogbo ohun àlààyè sì má a ń yípadà díẹ̀ díẹ̀ torí nígbà náà ni òjù ṣábà máa ń bẹ̀rẹ̀. Mo ma ń rí oṣù kẹrin gẹ́gẹ́ bí àkókò ìdàgbàsókè àti ìrètí torí pé ó rán mi létí pé ìgbésí ayé kún fún àǹfààní tuntun àti àǹfààní láti tún ara ẹni ṣe.

Níbi iṣẹ́, mo máa ń dáhùn fóònù pẹ̀lú ìbáṣepọ̀ rere àti ìtẹ́lọ́rùn pẹ̀lú ìrẹlẹ. Mo máà ń kọ́kọ́ kí ẹni tí ó bá pè mí, mo sì máà ń fetí sí ohun tó sọ dáadáa kí n lè lóye ohun tí ó fẹ́ sọ. Tí mi kò bá lè dáhùn ìbéèrè kan lẹ́sẹ̀kẹsẹ̀, mo máà ń sọ fún un lọ́nà ìrẹlẹ tàbí kí n darí ẹ sí ẹni tó yẹ. Mo gbà pé bí a ṣe ń dáhùn fóònù dáadáa, ń fi àwòrán rere hàn nípa ẹni àti nípa ilé iṣẹ́ tí a ṣiṣẹ́ fún.

Mo ma n ṣe irun mi ní ọ̀nà tó rọrùn àti tó bá mi lára mu, torí pé irun ṣíṣe ó ma n dùn mi gan tí mi kò bá mú irun tó rọrùn fún mi láti ṣe. Nígbà mi mo ma n hùn, nígbà míràn si nìyí mo ma n jẹ́ kó wà ní ti àdáyébá. Mo fẹ́ kí irun mi kó gùn dáadáa, kó ṣe wò lójú kó sì tún rọrùn fún mi láti tọ́jú, torí náà mo ma n yan irú ìṣètò, iseto irun tí kì í gba àkókò púpọ̀ jù tó sì tún máa n rẹwà dáadáa.

Ní gbogbo òwúrọ̀, mo máa ń jí ní kíkún rẹ́rẹ́. Mo sì ń gba ìṣẹ́jú díẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún iyè àti bó ṣe pa mí mọ́ tí mo fi rí ọjọ́ titun. Lẹ́yìn náà, mo máa ń tún ara mi ṣe, màá lọ wẹ̀, màá jẹun, màá dáná, màá tún inú ilé ṣe, màá gbálẹ̀, màá pọn omi, màá fọbọ́, màá tún gbogbo àyíká àyíká ilé mi ṣe. Lẹ́yìn náà, mà wa jókó, màá palẹ̀ mọ́, màá kọ bí mo ṣe fẹ́ àwọn nǹkan tí mo fẹ́ ṣe ní ọjọ́ náà. Jíjí ní kùtùkùtù máa ń ràn mí lọ́wọ́ láti dá ètò ọjọ́ mi pọ̀ kí n sì bẹ̀rẹ̀ ọjọ́ mi ní ìtẹ́lọ́rùn, ní ìrọ̀rùn àti ní ìfarabalẹ̀ láti lè ní ọjọ́ tó dára.

Mo fẹ́ràn ìmọ̀lẹ òwúrọ̀ ju ìrọ̀lẹ́ lọ. Ìmọ̀lẹ̀ òwúrọ̀ máa ń fún mi ní ìtùnú àti ìrètí tuntun. Nígbà tí mo bá rí òrùn òwúrọ̀, ó máa ń jẹ́ kí n ní agbára tuntun láti bẹ̀rẹ̀ ọjọ́ mi dáadáa. Ó máa ń ràn mí lọ́wọ́ láti rò ó dáadáa láti ṣètò ọkàn mi kí n sì dojú kọ ohun tí mo fẹ́ ṣàṣeyọrí ní ọjọ́ yẹn. Fún mi, ìmọ̀le òwúrọ̀ jẹ́ àmì ìbẹ̀rẹ̀ ọ̀tún àti àǹfààní tuntun.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ ìbora bo ara mi nígbà tí mo bá fẹ́ sùn. Ó ń jẹ́ kí ń rí ìtùnú, kò sì jẹ́ kí ara mi kó tutù ju tàbí kí ẹ̀fọn kó jẹ mí tí ẹ̀fọn bá wà nínú ilé. Nígbà tí mo bá bo ara mi, mo máa ń sùn dájúdájú torí pé ó ń fún mi ní ìmọ̀nlára ààbò àti ìsinmi. Ọjọ́ kan wà tó jẹ́ wípé mi ò fi aṣọ bora, mi ò sùn dáadáa ní ọjọ yẹn. Nítorí náà mo ti mọ̀ wípé tí mo bá fẹ́ sùn, mo gbọdọ̀ lo aṣọ ìbora láti bo ara mi. Fún mi, fífi aṣọ ìbora sùn kì í ṣe iṣẹ́ lásán, ó jẹ́ apá kan nínú bí mo ṣe ń pèsè ara mi fún ìsun tó da.

Bẹ́ẹ̀ni, data tí mo máa ń lò lójoojúmọ́ pọ̀ díẹ̀. Ìdí ni pé púpọ̀ nínú iṣẹ́ àti ìbánisọ̀rọ̀ mi wà lórí ẹ̀rọ ayélujára mi. Mo máa ń lo data fún iṣẹ́, fún ìkẹ́ẹ̀kọ́ àti fún ìbánisọ̀rọ̀ pẹ̀lú àwọn ènìyàn. Ṣùgbọ́n mo tún gbìyànjú láti lò ó pẹ̀lú ọgbọ́n, kí n má ṣe lò ó jù, kí n má ṣe fi owó oúnjẹ ra data àti kí n sì lè lò ó bó ti yẹ.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó máà ń ṣe ètò ohun tó, ohun tí ó fẹ́ ṣe. Síse ètò ń ràn lmílọ́wọ́ láti ṣètò àkókò mi dáadáa, kí n sì mọ ohun tí mo rí, ohun tí ó yẹ kí n ṣe ní àkókò. Nígbà tí mo bá ń, tí mo bá ní ètò kéderé, iṣẹ́ mi máa ń lọ nírọ̀rùn, mo sì máa ń ní ìtẹ́lọ́rùn pé mò ń lọ ní ìtọ̀sọ́nà tó dà. Fún mi, ètò kì í ṣe ìdíje, ó jẹ́ ọ̀nà kan láti ṣiṣẹ́ pẹ̀lú ìfarabalẹ̀ àti ìmúrasílẹ̀.

Rárá, mi ò fẹ́ràn ìjiyàn. Mo gbà pé àláfíà àti ìbáṣepọ̀ ìbáṣepọ̀ rere dára ju ìjà lọ. Nígbà tí àríyànjiyàn bá wáyé, mo máà ń gbìyànjú láti fetí sí dáadáa ki kí n sì sọ ero èrò ọkàn mi lọ́nà pẹ̀lẹ́pẹ̀lẹ́. Mo gbà pé púpọ̀ nínú ìṣòro lè yanjú bí a bá bá ara wa sọ̀rọ̀ pẹ̀lú ìbáṣepọ̀ àti ìtẹ́lọ́rùn. Fún mi, ìfarabalẹ̀ àti ìtẹ́lọ́rùn ọkàn ṣe pàtàkì ju jíjiyàn lọ.

Bẹ́ẹ̀ni, WiFi mi yára tó, ó sì ń ṣiṣẹ́ dáadáa fún ohun tí mò ń lò fún. Mo nílò Íńtánẹ́ẹ̀tì tó yára nítorí iṣẹ́ àti ìkẹ́ẹ̀kọ́ tí mò ń ṣe lórí ayélujára mi. Nígbà tí WiFi bá dára, iṣẹ́ mi máa ń lọ nírọ̀rùn, mi ò sì ní ìṣòro púpọ̀ pẹ̀lú ìdárúdàpọ̀. Torí náà, mo máa ń gbìyànjú láti rí i dájú pé mò ra data sí orí WiFi mi pé WiFi mi dẹ̀ ṣiṣẹ́, ó sì ń ṣiṣẹ́ dáadáa. Nítorí èyí, ó sàn ju kí ẹ̀ nẹ́tíwọọ̀kì kì í má ṣe lọ dáadáa.

Omi tí mo má a ń mu lójoojúmọ́ pọ̀ dáadáa. Mo gbìyànjú láti mu, láti mu omi lọ́pọ̀ nítorí pé mo mọ̀n pé omi se pàtàkì gan fún ìlera ara. Nígbà tí mo bá ń mu omi tó, bí mo se e mu omi tó pọ̀, ara mi má a ń rọrùn, inú mi má a ń dùn gan ni. Ó tún ràn mí lọ́wọ́ láti ṣiṣẹ́ dáadáa àti láti ní agbára jákèjádò ọjọ́. Torí náà, mo má a rántí láti mu, láti mu omi lọ́pọ̀ gẹ́gẹ́ bí apá kan nínú ìtọ́jú ara mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwe. Kíkà ìwe jẹ́ ọ̀nà kan ti mo fi ń kọ ara mi si sí ọ̀nà àti ti mo fi ń fa imọ̀ mi gbooro. Nígbà tí mo bá ń ka ìwe, mo máa ń rí ìtúnú, mo sì ń kọ́ ọ̀pọ̀ nǹkan tuntun. Ó tún ràn mí lọ́wọ́ láti rojinlẹ ní èròjìnlẹ̀ láti ní ìfojúsọnà dáadáa àti àfojúsùn kédere, àti láti dàgbà nípa ọpọlọ àti ìwà. Fún mi, ìwé jẹ́ ọ̀rọ̀, ó jẹ́ ọ̀rọ̀ tó ọ̀rọ̀ àti ọ̀rẹ́ tí kì í tan ẹni jẹ.

Àkókò tí mo fẹ́ràn jù lọ nínú ọjọ́ ni ìrọ̀lẹ́. Ni gbogbo ìrọ̀lẹ́, mo máa ń padà láti, mo máa ń padà dé láti ibi iṣẹ́, mo sì máa ń wẹ̀, jẹun, kí ìsinmi. Àkókò yìí má a ń jẹ́ àkókò ìtùnú fún mi lẹ́yìn ọjọ́ tí ó kún fún iṣẹ́. Mo tún máa ń lo ìrọ̀lẹ́ láti wo fídíò ayélujára lórí ayélujára mi tàbí kọ̀mpútà nígbà tí mo bá ń sinmi. O jẹ ki ọkàn mi balẹ̀, ara mi sì tún máa ń rí ìsinmi. Nígbà míràn, mo máa ń wo fídíò títí tí oorun fi máa gbé mi lọ. Fún mi, ìrọ̀lẹ́ jẹ́ àkókò ìsinmi, àláfíà àti ìmúpadàbọ̀sípo ara.